Ọ̀nà tí ń maa gbà bá ìbátan tó jìnà sọ̀rọ̀ ni pé à maa ń pera wa ní orí fóònù nígbà, lórí fóò, ẹ̀ro alágbèéká nígbà mií, tí ó sì jẹ́ pé nígbà mií à maa ń sọ̀rọ̀ lórí ẹrọ ayélujára gẹ́gẹ́ bíi Facebook ọnà, àti, àti WhatsApp àti Telegram. Ọ̀nà yìí ni a máa ń gbà sọ̀rọ̀ nígbà mií, tí ó sì jẹ́ pé à maa ń sọ̀rọ̀ lókere, à maa ń sọ̀rọ̀ ní ẹ̀ẹ̀mejì ní oṣù, tí ó sì jẹ́ pé ohun tí à maa ń sọ náà ni nípa ìtẹ̀síwájú, ìlọsíwájú ẹbí àti ìdílé wa. Ọ̀nà tí, àwọn ni àwọn nǹkan tí a máa ń sọ, tí ó sì jẹ́ pé à maa n sọ àwọn nǹkan mìíràn torí, nípa iṣẹ́ àbí ìrànwọ́ kan tí a le ṣe fún ẹnikan n, tó jẹ́ eh, tó jẹ́, tó jẹ́ ọmọ inule wa àbí ẹbi wa, àbí nípa kẹ́lomii ko beere fún ìrànwọ́. Èleyíi ni àwọn nǹkan tí a máa ń sọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Nígbà tí ẹ̀ bá ń tọ́jú ìlera, àìsàn jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí ẹnu ènìyàn kó máa rí àwọn oúnjẹ bámí torí ẹnu máa ń korò nígbà tí ẹ̀eyan bá n ṣe, tí ẹ́ bá ní tọ́jú ìlera, oúnjẹ sì máa ń korò ní ẹnu ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nígbà ìlé, nígbà tí ẹ̀ bá ń tọ́jú ìlera. N tí, ó si je pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó bá ń tọ́jú ìlera àbí tí ó báa ń sáisan won e le jẹ oúnjẹ bó, bó ṣe yẹ, bó ṣe yẹ àti bó setọ́. Nígbà mìíràn wọ́n á mu ẹ̀kọ, nígbà mìíràn wọ́n á jẹ ẹ́kọ, nígbà mìíràn wọ́n á mu tíì, nígbà mìíràn wọ́n á jẹ́ ǹkan, wọ́n á jẹ àmàlà àmọ́ ẹ̀gún tí ó bá, ẹni tí ó ń tọ́jú ìlera ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí n le jẹun dáadáa. Kódà nígbà mii ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí n le jẹun lé mẹ́tà lójú mọ́, wọ́n a máa jẹ ẹ́ẹ̀kan àbẹ́mẹ́jì lójú mọ́.

Ohun tí mo lè ṣe nísìn tí n kò lè ṣe lọ́dún mẹ́wàá sẹ́yìn, òun ni pé ní ọdún mẹ́wàá sẹ́yìn, n kò mọ̀ n tí jẹ́ then won kò lè lo ẹ̀rọ ayára bí àsá dáradára nítorí pé n kò mọ̀ tí wọn kọ́ bí wọ́n ṣe ń lò tí òún sì kín ń lò. Wọn ò ní ẹ̀rọ ayára bí àsá. Àmo nísìnyí, mo lè lo ẹ̀rọ ayára bí àsá dáradára tí mo sì mo ń lò ó dáradára nítorí pé mo ti kọ́ bí wọ́n ṣe ń lò ó tó sì jẹ́ ohun kan fún tó je pé mò ń lò ó ní ojoojúmọ́. Ohun tó sì tí mọ́ sì fi ń ṣe, òhun ni mo fi ṣe iṣẹ́ òjọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, mo nífẹ̀ẹ́ sí ẹ̀rọ ayára bí àsá tó sì jẹ́ pé ẹ̀rọ ayára bí àsá ó ti ṣe okùn ohun mèremere nínú ìgbésí ayé mi nípa iṣẹ́, nípa ìmọ̀, nípa ẹ̀kọ́, nípa kákoní, nípa ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò lè káàtán nínú ìgbésí ayé mi. Ẹ̀rọ ayára bí àsá ni nǹkan tí mo lè lò nísìn tí mo sì mo láti ṣẹ ní ọdún mẹ́wàá sẹ́yìn.

Ọ̀nà ti mo n gba gbo orin Yoruba lo ri fóònù ni pe mo ka ọ̀pọ̀lọpọ̀ orin Yoruba si orí fóònù mi ti o si je pe opo ìgbà ti ba fe gbowon ti ba fe gbo won je pe mo wa ni ìgbà ti mo ba n sise lowo. Nítorí nígbà tí mo ń bá ṣise, mo ní fẹ́ láti máa gbọ́ orin. Orin je nkankan ti o maa n fún mi ni ìwúrí tàbí to maa n da mi laraya. Nígbà tí mo bá ń ṣise ni, mo fí nifẹ́ láti máa gbọ́ orin. Tí mo bá si fẹ́ gbọ́ orin, yóò jẹ́ orin Yorùbá. Mo sì ní fẹ́ láti máa gbo wọn ní orí fóònù mi. Èmi ó kì í bọ́ tí i bọ, èmi ó kì í bọ́ tí i bọ etí mi, tí ó sì jẹ́ pé èmi nìkan ni mo dá gbọ́ àwọn ọ̀rin yìí lálai ni, lálai nìdààmú ẹni kankan. Ìgbà ọ̀nà díí díí, awọ́n orin Yorùbá tí mo sì máa ń gbọ́. O pe oríṣiríṣi. Mo máa ń gbọ́ ìjálá, mo máa ń gbọ́, mo máa ń gbọ́ ìjálá, mo máa ń gbọ́ ìjálá, mo máa ń gbọ́ dàda kò àdá àti orin mina tó jẹ́ orin, tó jẹ́ orin Yorùbá. Mo máa ń gbọ́, àwọn orin wọ̀nyí ni mo máa ń gbọ́. Ìgbà tí mo bá sì wà, ì boyà, mo máa ń gbọ́ apala. Ó lè jẹ́ tó bá jẹ́ alẹ́, tó bá jẹ́ ọ̀sán àbí àárọ̀, òní iru orin Yorùbá tí mo máa ń gbọ́. Oun ti to mo n gbo. Bí mo ṣe, mo se nmáa ń tọ́jú àwọn orín yìí kí wọ́n má ba sọnù. Mo fi kó wọn, mo ń kó wọn sí orí, orí ẹ̀rọ ayélujára tí a ń pè ní, tí a ń pè ní cloud. Mo mo n ko àwọn orí yìí si nítorí pe láti pawon mo fún ojo to pe àti láti ri pe dájú pe won mo ni àwọn orin yìí lowo titi láéláé àti pe àti ọ̀nà láti fi àwọn orin yìí pamọ́ fún àromọdomo wá, nítorí pé.